Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó má n ṣe ètò ǹkan. Mo fẹ́ràn láti mọ ohun tí mo fẹ́ ṣe kí n tó bẹ̀rẹ̀. Nígbà tí mo bá ní ètò, iṣẹ́ má n rọrùn fún mi láti ṣe, inú mi sì má n balẹ̀. Ní gbogbo ọjọ́, mo má n ronú nípa ohun tí mo fẹ́ ṣe. Mo má n sọ́ fún ara mi pé mo fẹ́ ṣe eléyìí kọ́kọ́, lẹ́yìn náà mo má a ṣe èyí. Èyí n ràn mí lọ́wọ́ kí n má ba dàkẹ́ tàbí dàrú. Nígbà tí mo bá ṣe ètò, mo mọ ibi tí mò ń lọ, mo sì mọ ohun tí mo fẹ́ parí. Níbi iṣẹ́ ètò ṣe pàtàkì púpọ̀ fún mi. Nígbà tí mo bá ní iṣẹ́ púpọ̀ láti ṣe, mo kì í ṣe gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Mo má n pín iṣẹ́ yìí sí kékeré kékeré. Mo má n ṣe ohun, mo má n ṣe ọ̀kan kí n parí rẹ̀ kí n tó lè ṣe or kín tó lọ sí òmíràn. Nípasẹ bẹ́ẹ̀ iṣẹ́ kì í nira fún mi rárá mo sì le ṣiṣẹ́ parí rẹ̀ dáadáa. Mo tún fẹ́ràn láti lo àkókò mi dáadáa. Mi ò fẹ́ pẹ́ sí ibi tí mo gbọ́dọ̀ wà. Nígbà tí mo bá mọ ìgbà tí mo fẹ́ ṣe iṣẹ́ kan, mo má n múra sí i lọ́wọ́lọ́wọ́. Èyí yí má n jẹ́ kó rọrùn fún mi láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi láìsí ìṣòro rárá. Síse ètò ǹkan a má n tún jẹ́ kó rọrùn fún mi láti yàgò fún ìṣòro. Nígbà tí mo bá ti ronú tẹ́lẹ̀, mo le mọ ohun tí ó le ṣẹlẹ̀ kí n sì múra sí i. Èyí yí jẹ kó rọrùn fún mi láti yanjú ìṣòro tí ó bá wáyé. Ní ìgbésí ayé mi, mo rí pé ètò dáadáa ò dáa gan. Ó má n jẹ́ kó rọrùn fún mi láti ṣe ohun tí mo fẹ́ ṣe, ó sì jẹ́ kó di ìbànújẹ́ kúrò. Bí mo tilẹ̀ jẹ́ pé mi ò pẹ́ ní gbogbo ìgbà, mo sì n gbìyànjú láti ṣe ètò ǹkan ní gbogbo ohun tí mo bá n ṣe. Ní ìparí bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tí ó má n ṣe ètò ǹkan. Èyí má n ràn mí lọ́wọ́ níbi iṣẹ́, ní ìgbésí ayé mi àti nípa bí mo bá n ṣe lo àkókò mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù tí mo máa ń lò nígbà tí ojú ọjọ́ bá tutù. Nigba Nígbà tí ojo bá ń rọ́ tàbí nígbà tí afẹ́fẹ́ bá tutù, mo máa ń wọ aṣọ òtútù. Mi ò fẹ́ràn kí ara mi tutù. Ìdí nìyí tí mo fi ní aṣọ òtútù. Aṣọ òtútù mi kì ń ṣe púpọ̀ ṣùgbọ́n àwọn tí mo ní wúlò. Mo ní jákẹ́tì kan mo máa ń wọ̀ nígbà tí mo fẹ́ jáde ní òwúrọ̀ tàbí ní alẹ́. Nígbà tí mo bá wọ jákẹ́tì, ara mi máa ń gbóná díẹ̀, inú mi sì máa ń dùn. Mo tún ní súwẹ́tà. Súwẹ́tà yìí rọrùn láti wọ̀. Mo lè wọ̀ ọ́ ní ilé tàbí nígbà tí mo bá ń lọ síta ko tàbí kò sì nira. Mo fẹ́ràn aṣọ tí ó rọrùn àti ìtùnú. Èmi kì ń fẹ́ràn aṣọ tí ó wúwo jù. Bí ó tile jẹ́ pé ní Nàìjíríà òtútù kò pọ̀ jù. Ṣùgbọ́n ìgbà kan wà tí ojú ọjọ́ máa ń tutù, pàápàá nígba òjò. Nígbà bẹ́ẹ̀, aṣọ òtútù wúlò gan-an. Ó máa ń da ara bò, ó máa ń jẹ́ kí ènìyàn ní ìtùnú. Mo máa ń múra sílẹ̀ kí òtútù tó dé. Bí mo bá rí pé ojo fẹ́ rọ̀, mo máa ń gbé aṣọ òtútù mi. Èmi kì ń dúró dé ìgbà tí mo bá ti tutù kí n tó wọ aṣọ òtútù. Mo fẹ́ràn láti ṣètò ǹkan mi tẹ́lẹ̀. Mo tún ní ìbòsẹ̀ tí ó nípọn díẹ̀. Nígbà tí ẹsẹ̀ bá tutù, gbogbo ara mi á tutù. Nítorí náà, mo máa ń tọ́jú ẹsẹ̀ mi pẹ̀lú ìbòsẹ̀ tó dára. Gbogbo ǹkan kékeré yìí máa ń ràn mí lọ́wọ́. Fún mi, níní aṣọ òtútù dára. Kò ṣe dandan kí ó pọ̀. Díẹ̀díẹ̀ tó bá dára ó ti tó. Ohun pàtàkì ni pé aṣọ náà lè da ara bò kí ènìyàn má bàá tutù tàbí ní àìsàn. Ní kúkùúrù, bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo máa ń lò ó nígbà tí ojú ọjọ́ bá tutù. Ó máa ń jẹ́ kí ara mi gbóná ó sì máa ń jẹ́ kí n ní ìtùnú. Mo gbàgbọ́ pé gbogbo ènìyàn dára kí ó ní aṣọ òtútù bí ó tile jẹ́ pé a kò máa ń lò ó lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré díẹ̀díẹ̀. Mi ò sáré lójoojúmọ́ ṣùgbọ́n bí mo bá ní àkókò, mo máa ń sáré. Mo fẹ́ràn láti sáré kí ara mi lè máa rìn, kí ó sì máa gbó ara mi. Nígbà tí mo bá ń sáré, inú mi máa ń dùn, ara mi sì máa ń gbóná díẹ̀. Ó máa ń fún mi ní agbára fún ọjọ́ náà. Mo máa ń sáré jùlọ ní òwúrọ̀. Ní òwúrọ̀ afẹ́fẹ́ máa ń dùn, kò sì gbóná púpọ̀. Bí mo bá sáré ní òwúrọ̀, ara mi máa ń tutù díẹ̀ ṣùgbọ́n inú mi máa ń dùn. Mo fẹ́ràn bí mo bá bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú sáré. Mo sì máa ń, mo máa ń rí ní ìta díẹ̀díẹ̀. Mo sì máa ń wò àwọn ohun kékeré ní àgbàlá. Nígbà míràn mo sì máa ń sáré ní alẹ́. Bí mo bá, bí mo bá, bí mo bá ti rẹ lójoojúmọ́, ọ̀ tó bá ti rẹ mí, mo kàn fẹ́ràn láti sáré díẹ̀ kí ara mi lè balẹ̀. Mi ò sáré jù, mo kàn sáré díẹ̀díẹ̀. Mo sì máa ń dúró bí ó bá ti rẹ mí. Nígbà tí mo bá sáré, èmi sì máa ń fojú sí ara mi. Mo sì máa ń gbọ́, mo máa ń gbó ara mi. Bí ara mi bá rẹ̀, ó sì máa, mo máa ń dúró díẹ̀ kí ó sì máa balẹ̀. Mo fẹ́ràn sáré torí pé ó dára fún ara mi. Bí mo bá ń sáré, ọkàn mi máa ń gbọ́ dáradára. Ẹ̀jẹ̀ mi sì máa ń rìn dáradára. Bí mo bá ń rẹ̀, mo sì máa ń sun dá, mo máa ń sùn ní alẹ́. Ara mi kì í, ara mi kò dè kí n máa ń rọrùn ó sì máa ń ní ìtùnnú. Mi ò nílò nǹkan púpọ̀ láti sáré. Bàtà kan, aṣọ àti ibi kékeré ni mo nílò. Nígbà míràn mo máa ń sáré ní ìta ilé wa tàbí ní agbègbè ilé díẹ̀. Kò sí wàhálà kankan. Mi ò fẹ́ràn láti sáré ní ibi tí kò rọrùn tàbí ibi tó léwu. Mo kàn fẹ́ràn kí ó máa rọrùn kó sì máa dùn. Nígbà tí mo bá sáré, mo máa ń fẹ́ràn láti sáré díẹ̀díẹ̀. Kò búrú, kò sì lágbára ṣùgbọ́n ó máa ń ràn mí lọ́wọ́ láti wà ní ìlera àti ta, tàbí láti ní inú dídùn. Mo máa ń ní ìdùnnú nígbà tí mo bá ti parí sáré. Inú mi máa ń dùn, ara mi máa ń gbó àti pé mo máa ń ní agbára fún gbogbo ọjọ́. Fún mi sáré kì ń ṣe ìdíje. Mi ò sáré láti àwọn mìíràn lọ, láti ṣe àwọn mìíràn lọ́ràn lọ́ràn. Mo sáré láti fihàn pé mo lágbára ju àwọn mìíràn lọ. Mo máa ń sáré fún mi, fún ìlera àti fún inú dídùn mi. Ó máa ń jẹ́ kí n ní ìdákẹ́jẹ́ kì ń sì máa ń, kì ń sì máa ń ní ìrọ̀rùn. Ní ìparí bẹ́ẹ̀ ni. Mo sì máa ń sáré kò pọ̀, kò sì líle ṣùgbọ́n ó dára fún mi gan. Sáré díẹ̀díẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti wà ní ìlera, láti ní agbára àti láti ní inú dídùn lójoojúmọ́. Mo fẹ́ràn kí ó máa rọrùn kó sì máa dùn kí ara mi lè máa, kó má, kó má rìn dára dára.

Bẹ́ẹ̀ni, mo ṣì máa ń wọ fìlà. Mi ò wọ fìlà lójoojúmọ́ ṣùgbọ́n bí mo bá ní àkókò tàbí bí ojú ọjọ́ bá ṣe bẹ̀rẹ̀, mo máa ń wọ fìlà. Mo fẹ́ràn láti wọ fìlà torí pé ó dá ara mi lórí, ó sì máa ń ṣe mí ní ìtùnú. Ni gbogbo ọjọ́, mo máa ń yan fìlà tí ó yẹ kí n wọ. Mo ní fìlà díẹ̀díẹ̀, fìlà mi kò pọ̀ gan ṣùgbọ́n gbogbo wọn wúlò. Mo ní fìlà tó rọrùn tí ó sì mọ́, mo sì ní fìlà tí ó lágbára díẹ̀. Nígbà tí mo bá wọ fìlà, ó máa ń ṣe mí ní ìtùnú, ó sì máa ń jẹ́ kí ara mi dájọ́. Mo máa ń wọ fìlà jùlọ nígbà tí mo bá ní ìpàdé tàbí nígbà tí mo fẹ́ lọ síbi tó yẹ kí n fi ara mi hàn dáadáa. Fìlà máa ń jẹ́ kí ara mi wúlò dára, ó sì tún jẹ́ kí n ní ìmọ̀lára dáadáa. Mo fẹ́ràn fìlà tí ó rọrùn, tí ó wúlò tí ó sì máa ń dá, tó sì mọ́ dáadáa. Nígbà mi, mo tún máa ń wọ fìlà láti bo ori mi nígbà tí òjò bá rọ̀ tàbí afẹ́fẹ́ bá tutù. Fìlà lè ràn mí lọ́wọ́ kí n má ba à tutù. Nígbà bẹ́ẹ̀, mi ò ní nílò fìlà tó pọ̀, mo kàn ní fìlà tó dá mi lórí. Mo tún máa, mo tún máa ń wọ fìlà ní àkókò tó máa ń bá fẹ́, tí mo bá fẹ́ lọ sí ìjọsìn tàbí níbi tí ó yẹ kí n farahàn dáadáa. Fìlà máa ń fi ara mi hàn pé mo mọ ìtọ́jú ara mi, ó sì máa ń jẹ́ kí gbogbo ènìyàn rí pé mo wúlò. Bí mo bá wọ fìlà, mo máa ń mú àyíká mi pọ̀. Mo kàn, mo kàn fi ọwọ́, ọwọ́ mi ṣètò rẹ̀ kí ó ṣe wú, kí ó sì, kí ó sì wúlò dáadáa. Mi ò ní da sílẹ̀ tàbí fi ara, fi ara mi lé lọ́rùn, kó fẹ́ra mi lé lọ́rùn. Mo máa ń rí dáadáa pé fìlà, fìlà mi kò, kò, kò fi wàhálà kankan sí mi lára. Ó sì máa ń ṣe mí ní ìtùnú. Fún mi, fìlà, fìlà, fìlà, wíwọ fìlà ṣe, ó ṣe fún àṣà, kì í ṣe fún àṣà nìkan, ó tún jẹ́ fún ìtùnú ara. Nígbà tí mo bá wọ fìlà, mo máa ń ní ìtùnú lórí ara mi, mo sì tún ní ìmọ̀lára rere ní gbogbo ọjọ́. Ó tún máa ń ṣe mí ní ìmọ̀lára pé mo mọ ìtọ́jú ara mi ṣe. Ní ìparí bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Kì í ṣe lójoojúmọ́, kì í ṣe kó sì pọ̀ gan ṣùgbọ́n ó dáa fún mi. Wíwọ fìlà díẹ̀díẹ̀ máa ń, ó máa ń ràn mí lọ́wọ́ láti ní ìtùnú, láti farahàn dáadáa àti láti ní ìmọ̀lára rere lójoojúmọ́.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba ìgbà díẹ̀ ní ọjọ́ gbogbo. Mi ò ní ìsinmi gígùn púpọ̀, ṣùgbọ́n ìsinmi tí mo ní ó tó fún mi láti jẹun, láti sinmi àti láti tún ara mi ṣe. Nígbà tí mo bá wọlé láti iṣẹ́, mo máa ń wọ ìsinmi ọ̀sán pẹ̀lú ìtọ́pọ̀ àti ìlànà tó rọrùn. Ìsinmi mi máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ ọ̀sán. Nígbà tí gbogbo ènìyàn bá ń jẹun, ó máa ń gbà tó ìṣẹ́jú mẹ́rìnlá sí mẹ́rìndínlógún díẹ̀ díẹ̀. Nígbà tí mo bá fẹ́ kó tó pọ̀jù, nígbà yìí mo máa ń jókòó, mo sì máa ń jẹun lọ́ra lọ́ra. Mi ò máa ń, mi ò máa ń yára, mi ò sì máa ń fojú sèwádi ohun tí mo, ti mo n jẹ kí ara mi lè gbá. Nígbà tí mo bá ń jẹun, mo tún máa ń sọ fún ara mi pé kí n má ṣe yára, kí n ṣe, kí n ṣe gbádùn oúnjẹ tí mo ní. Ìsinmi yìí tún máa ń ràn mí lọ́wọ́ láti gbin agbára mi fún ìṣẹ́jú tó kù ní ọjọ́ náà. Nígbà tí mo bá parí, mo máa ń múra lẹ́yìn, mo sì máa ń padà ṣẹ́yìn sí, ṣẹ́yìn sí iṣẹ́ mi pẹ̀lú ìfarapa rere. Ìsinmi, ìsinmi ọ̀sán mi kì ń ṣe fún jẹun nìkan, ó tún jẹ́ ìsinmi fún ọkàn mi àti fún ara mi. Nígbà yìí, mo máa ń ronú díẹ̀ díẹ̀, mo sì máa ń balẹ̀. Ó tún máa ń jẹ́ kí n, ó máa ń jẹ́ kí n, ki n lè ráyè ṣe ohun àwọn ohun tí mo, tí mo ní láti ṣe lẹ́yìn ọ̀sán náà. Mo lè dákẹ́, mo lè mu omi, mo lè sọ fún ara mi pé kí n, kí n tutù díẹ̀. Ìsinmi yìí kì ń, kì í gbọdọ̀ gùn gan, kì ń ṣe, kì í ṣe pé mo máa ń fi gbogbo ọjọ́ ṣi. Mi ò fẹ́ kí ó gba àkókò púpọ̀ tó lè fẹ́ ìdàrúdàpọ̀ nínú iṣẹ́ mi. Nígbà mií, ìsinmi ọ̀sán mi ó lè gba ìṣẹ́jú mẹ́rìnlá sí mẹ́rìndínlógún, ṣùgbọ́n ó dáa gan fún mi láti jẹun dáadáa àti láti ní ìtùnú. Ní ìparí, ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń jẹ́ díẹ̀, kò gùn púpọ̀, ṣùgbọ́n ó ṣe pàtàkì. Ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹun dáadáa, láti tún ara mi ṣe àti láti ní ìmọ̀lára rere fún ọjọ́ náà. Mo fẹ́ràn ìsinmi yìí torí pé ó ṣe ìrànlọ́wọ́ fún mi láti wà ní ìlera, láti máa ní agbára àti nínú ìdúndùn lojoojúmọ́. Bẹ́ẹ̀ ni, ìsinmi, ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gùn, ṣùgbọ́n ó dára fún mi. Mo dẹ̀ ṣì máa ń lòó dáadáa.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà pẹ̀lú ìtọ́jú àti ìfọ̀kànbalẹ̀. Nígbà tí oníbàárà bá dé, mo máa ń tẹ́tí sí gbogbo ohun tí wọ́n fẹ́ sọ, mi ò sì máa ń yára dáhùn. Mo fẹ́ kí oníbàárà mọ̀ pé a ń gbọ́ wọn dáadáa, kí wọ́n sì ní ìmọ̀lára pé a ṣe pàtàkì fún wọn. Mo máa ń bẹ̀rẹ̀ ní fífi ìbáṣepọ̀ dáadáa. Mo máa ń kí wọn pẹ̀lú èwe, mo máa ń fi ìtura hàn pé mo fẹ́ gbọ́ gbogbo ohun tí wọ́n ní láti sọ. Nígbà tí oníbàárà bá ń sọ ìró wọn, mo máa ń fi ojú mi tọ́ wọn, mo sì máa ń fọkàn tán sí gbogbo ohun tí wọ́n ń sọ. Mo tún máa ń béèrè ìbéèrè díẹ̀díẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ dáadáa ohun tí oníbàárà fẹ́ sọ. Bí mo bá ń gbọ́ wọn, mo sì máa ń ṣe ìfàrapa àti ìtọ́jú pé gbogbo ohun tí wọ́n ń sọ wúlò gan an. Nígbà mìíràn, mo máa ń ṣe àfikún àlàyé tí ó rọrùn kí wọ́n lè yẹ ohun tí mo fẹ́ sọ sí i. Mo tún máa ń sọ ohun tí mo ti gbọ́ sí oníbàárà. Mo máa ń tún àwọn ohun pàtàkì ṣe kí wọ́n mọ̀ pé mo ti gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ. Èyí máa ń jẹ́ kí ìbáṣepọ̀ dàgbà, ó sì máa ń jẹ́ kí oníbàárà ní ìtẹ́lọ́rùn. Ní gbogbo ìgbà, mo máa ń gbọ́ ìró oníbàárà pẹ̀lú ìfarapa, ìtọ́jú àti ìfọ̀kànbalẹ̀. Mi ò ní yára sọ ohun tí mo rántí, mi ò dẹ̀ ní dáhùn láì, láì fi ìmọ̀lára rere hàn. Mo fẹ́ kí oníbàárà ní ìmọ̀lára pé a ṣe pàtàkì fún wọn, pé a sì tẹ́tí sí gbogbo ohun tí wọ́n ń sọ. Ní ìparí, bẹ́ẹ̀ni, mo sì máa ń gbọ́ ìró àwọn oníbàárà pẹ̀lú ìtọ́jú, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìfarapa. Ó ṣe pàtàkì fún mi kí oníbàárà ní ìtẹ́lọ́rùn, kí wọ́n sì mọ̀ pé ohun tí wọ́n ń sọ jẹ́ wúlò gan an. Mo máa ń ṣe gbogbo ohun tí mo lè ṣe láti jẹ́ kí ìró wọn gbọ́ kí wọn, kí wọ́n sì ní ìmọ̀lára rere ní gbogbo ìbáṣepọ̀ pẹ̀lú mi.

Mo fẹ́ran eré ìdárayá díẹ̀díẹ̀, ṣùgbọ́n ọ̀kan tí mo fẹ́ran jù ni bọ́ọ̀lù. Mo fẹ́ran bọ́ọ̀lù torí pé ó dùn gan an, ó sì jẹ́ kí ara mi ṣiṣẹ́. Nígbà tí mo bá ń ṣeré bọ́ọ̀lù, ọkàn mi máa ń dùn, ara mi sì máa ń gbóná. Mo tún máa ń ní ìtura torí pé bọ́ọ̀lù jẹ́ eré tí ó rọrùn láti kọ́ àti ṣiṣẹ́ pẹ̀lú ìtùnú. Ní gbogbo ìgbà, mo máa ń ṣeré bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ẹbí mi. Mo fẹ́ran bí a ṣe máa ń kó ara ṣíṣe papọ̀, bí a ṣe máa ń fọwọ́sowọ́pọ̀ àti bí a ṣe máa ń rẹ́rìn-ín sọ. Ìbáṣepọ̀ yìí, ó ń ṣe mí ní ìtọ́lọ́rùn, ó dẹ̀ tún jẹ́ kí n mọ̀ ní, ó máa jẹ́ kí n ní ìtẹ́lára rere. Nígbà mi, mo máa ń ṣeré bọ́ọ̀lù ní ìta gbangba. Afẹ́fẹ́ máa ń dùn, ó sì máa ń jẹ́ kí ara mi tutù díẹ̀. Nígbà tí mo bá ń ṣeré, mo máa ń gbọ́ àwọn ẹ̀dá àyíká, mo máa sì ń rí i pé gbogbo ohun ń lọ dáadáa. Ẹ̀dà yìí máa ń fún mi ní ìmọ̀lára pé mo wà ní àyíká tó dáa, tí ó sì máa ń jẹ́ kí n ní ìtura àti ìdákẹ́jẹ́. Mo tún fẹ́ran bọ́ọ̀lù torí pé ó ràn mí lọ́wọ́ láti ní ìlera. Nígbà tí mo bá n ṣeré, ẹ̀jẹ̀ mi máa ń rìn dáadáa, ara mi sì máa ń ṣiṣẹ́. Mo tún máa ń ní agbára ju iṣáájú lọ, ó sì máa ń jẹ́ kí ń mọ̀, o máa ń jẹ́ kí mo máa ròyìn dáadáa ní gbogbo ọjọ́. Mo kì ń ṣe ẹni tí ó fẹ́ran ìdíje gan an, ṣùgbọ́n mo fẹ́ran láti ṣeré dáadáa. Nígbà tí mo bá n ṣeré, mo máa ń tẹ́tí sí ara mi. Bí ara mi bá rẹ̀, mo máa ń ní ìdúró díẹ̀, mo sì tún máa ń bá ẹlòmíràn ṣiṣẹ́ láti jẹ́ kí eré náà dára. Ní ìparí, bẹ́ẹ̀ ni, mo sì máa ń ní ìfẹ́ran bọ́ọ̀lù jù gbogbo eré ìdárayá mìíràn lọ. Kì í ṣe fún ìdíje nìkan, ṣùgbọ́n fún ìtùnú, ìdákẹ́jẹ́ àti fún ìlera ara mi. Ó máa ń jẹ́ kí n ní ìmọ̀lára rere kí ara mi lè ṣiṣẹ́ dáadáa àti kí n ní ìtura lójoojúmọ́.